Bẹ́ẹ̀ ni, mo máa ń dé ní àkókò, bẹ́ẹ̀. So mo máa fẹ́ dé ní àkókò, bí mo bá kọ́kọ́ ṣe ni pé màá ríi pé mo ti múra sílẹ̀ kó tó di ọjọ́ kejì tí màá lọ síbìkan. A dẹ́rìí pé àkókò tí wọ́n dá fún mi, mo dé bẹ́ẹ̀ ó kéré tán ogún ìṣẹ́jú kí ó tó tó ìgbà yẹn.

Ètò fún ìparí ọ̀sẹ̀, kò sí nǹkan tí mo máa ń ṣe náà ju pé, ìparí ọ̀sẹ̀ mo sábà máa ń fọ aṣọ mi jù sá láwọn ìgbà kan. Ìparí ọ̀sẹ̀ lo má ń jákòkò tí èyàn máa ń kàwé torí ọmọ ilé-ìwé ni mí. So, àsìkò yìí mo fi máa kàwé, ìparí ọ̀sẹ̀ òr kí ń fi jáde.

Se o ní ọgbà? Rárá mi ò ní ọgbà torí mi tì nílé ara mi débí tí máa ní ọgbà. Or kó jẹ́ pé boya ọgbà tí, okay, ọgbà ilé wa. Mo lè ní mo ní ọgbà ṣà, ibi tí wọ́n máa tiń gbin ǹkan sí, bí ewédú, ẹ̀fọ́ àti nǹkankan bẹ́ yẹ̀ lọ. Lọ́wọ́ báyìí emi kor ni mo ní ọgbà yẹn.

Àń, ṣé mo máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Àá, mọ̀ ẹ̀kọ̀kan ni yẹn o. Boya bíi eekan láàárín aadogbọ́n. Mi n ṣure gan pe mo máa fún èèyàn ṣà. Ètò bá ṣe dáadáa n nù wọn tí mọ rí pé ó huwa tó da, ohun rẹ̀ bá iṣẹ́ tó wá ṣe mu. So mo lè wọ ṣoṣo kí n fún ní nǹkan ṣà. Yeah, lẹ́ẹ̀kọ̀kan.

Ah! Kò sí nǹkan tí mo fẹ́ ṣe ju kí n pa window de kí n dẹ sùn lọ́ nà, àbí? Torí ìgbà yẹn Íńtánẹ́ẹ̀tì máa dàrú. So, mi ò lè rí ńǹkan gidi ṣe lórí fóònù lọ titi báyẹn. Àbí ẹ ká tu gbé omi òjo ni, ẹhn na, a lè gbé omi òjo tójo bá ti ń rọ. Káà gba abẹ sùn lọ. Anyhow anyhow ṣá.

Kí n máa pàrọ̀, ọ̀rọ̀ yii o yé mi ṣá. Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wo ni o lò? Èmi o, kò yé mi dáadáa ṣá. Ìgbọ̀nsẹ̀ ìgbọ̀nsẹ̀ ni tí eeyan báa jẹun tán ti óuńjẹ naa bàtí wa dà. So nǹkan kan báyen báyen ṣá. Mi n ní much tí mo le sọ nípa, nípa ọ̀rọ̀ yẹn ṣá, mi ò mọ nǹkan tí mo le sọ ṣa.

Ah kò ṣe nǹkan tí ó rọrùn, ojoojúmọ́ ni mo máa rí pé mò ń lo ẹ̀rọ ayára bí àsá, ojoojúmọ́ ni mò ń máa ń lò ó torí dandan ni. Mo máa ń lò ó láti fi wọ àtẹ̀jíṣẹ́ WhatsAppù àwọn nǹkan kan báyẹn. Mo máa rí pé gbogbo ìgbà ni mo gbọdọ̀ losa, mo máa ń lò déédé, déédé ni mo máa ń lò.